Ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mi ò bá fẹ́ ṣe nǹkan ìbí tí iṣẹ́ kàn bá wà tí mi ò fẹ́ ṣe, máa ń parọ́ fún ọkàn mi wípé bóyá kò ní wúlò àbí kò tí yẹ kí n ṣe, láti mọ lè ṣiṣẹ́ yẹn. Nígbà tọ bá tí rẹ mí, àbí nígbà ti ọkan mí bá rẹwẹsi lati sí ṣe yen.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Mo ní ẹranko ọ̀sìn oríṣiríṣi: mo ní ewúrẹ́, mo ní àdìrẹ, mo dẹ̀ ní ehoro. Àwọn ewúrẹ́, wọ́n ó rọrùn láti sin ewúrẹ́; tó bá ti ní ibi tí yóò dára fún wọn láti gbé àti oúnjẹ tó mọ̀ fún wọn, ewúrẹ́ rọrùn láti sin.

Fún èyí tí mo lè rántí, mi ò tíì rò ó bẹ́ẹ̀. Mi ò tíì rò bẹ́ẹ̀. Gbogbo ìgbà ni mo ń lo ẹ̀rọ ayárabíàsá mi, gbogbo ìgbà àti ìgbà tí fún gbogbo ọdún tí mo ti wà ní inú ayé tí mo ti ń lo ẹ̀rọ yìí, mi ò tíì rò pé mo gbé kalẹ̀ rí fún ojú mọ́ kàn kí n má ló ọjọ́ tí mi ò tiẹ̀ lo púpọ̀ ju máa lò fún bí wákàtí kan.

Ṣé o mọ bí a ti ń wẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ. Wọ́n kọ́ mi láti kékeré mi bí wọ́n ṣe máa ń wẹ. Ìyá mi ló kọ mi bí wọ́n ṣe máa ń wẹ. Ní ìsìn tí mo si ti dàgbà. Fún rara mí ni mo ń wẹ fún rara mí. Kì í ṣe pé ẹnìkan ló ń wẹ mi. Bẹ́ẹ̀ ni mo mọ bí a ti ń wẹ.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ọmọ ilé ìwé mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud torí tí ǹkan bá ṣẹlẹ̀ sí àwọn fáìlì mi bọ́yá mo dàanu àbí iná jo, màá le tètè ríi gbá padà láti orí cloud tí mo fi sí. Òpòlopò ìgbà mo máa ń lo Google Drive àbí iCloud láti save láti fi àwọn fáìlì mi pamọ́ sí.